Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa jí ní kùtùkùtù òwúrọ̀ láti lọ sí ibi ọjà mi kí n ṣiṣẹ́ tí orí ti gbé ran mi. Mọ fẹ́ràn láti jí ní kùtùkùtù òwúrọ̀ nítorí mo gbàgbọ́ wipé òwúrọ̀ lọ́jọ́. Mọ fẹ́ràn láti jí ní kùtùkùtù òwúrọ̀ kí má ba ṣe ìmẹ́lẹ́. Mọ fẹ́ràn láti jí ní kùtùkùtù òwúrọ̀ nítorí mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Àtètè jí ni àtètè jẹun, kò sí oúnjẹ fún ọ̀lẹ́ ènìyàn. Mọ fẹ́ràn láti jí ní kùtùkùtù òwúrọ̀ ní gbogbo ìgbà.

Ìpàdé mi lọ́sẹ̀ẹ̀sẹ̀, ìgbà márùn-ún ni ó máa ń bọ́ sí. Mo máa ń ní ìpàdé ní ọjọ́ ajé, mo máa ń ní ìpàdé ní ọjọ́ àìkú, mo máa ń ní ìpàdé ní ọjọ́ àbámẹ́ta. Ti bá ti ń lọ sí ìpàdé, mo fẹ́ràn láti gbé gbogbo ohun tí mo máa nílò sọ̀rọ̀ ní ìpàdé dání. Mi ò fẹ́ láti máa ya ohunkóhun nínú ìpàdé. Mi ò lọ́rẹ púpọ̀ rárá nínú ìpàdé mi. Mo lá.

Mo fẹ́ràn jiyàn lọ́pọ̀lọpọ̀ nítorí mo máa fẹ́ kí ìgbérè títè mi kó wá sí ìmúṣẹ. Mo fẹ́ràn láti máa jiyàn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi gáagà jùlọ. Tí bá ti mọ̀ pé ohun tí mò ń sọ ó jẹ́ ohun tó tọ́, màá fẹ́ kí wọ́n gba tèmi gbọ́. Tí wọ́n ò bá gba tèmi gbọ́, mi ò ní ṣinu láti máa sọ̀rọ̀. Màá sọ̀rọ̀ dìgbà tí wọ́n bá tó gba nkan tí mò ń sọ gbọ́ ni. Ohun ló fi fàá tí mo fi fẹ́ràn láti máa jiyàn lọ́pọ̀lọpọ̀.

Gẹ́lẹ́ bí i aago méje bá ti lù, mo máa jẹ oúnjẹ alẹ́ mi. Ṣùgbọ́n mò ń rò bóyá kí n sun sí aago mẹ́fà àbí kí n fi sílẹ̀ sí aago méje. Ṣùgbọ́n ní àsìkò tí mò ń ba ẹ sọ̀rọ̀ yìí, aago méje ni mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ tí ó sì kí n pa mí lára. Wọ́n ní pé kò da, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ ní aago méje.

Ìyẹn ti ṣe dandan kí n tẹ̀lé òfin yàrá ọkọ̀ ní gbogbo ìgbà. Àìtẹ̀lé òfin ni àìrú òfin. Mi ò sì fẹ́ràn láti máa rún òfin. Ohun ló fa tí mo fi máa ń tẹ̀lé òfin ní gbogbo ìgbà. Mi ò ń pa òfin jẹ, mi ò dẹ ń dojú òfin bolẹ̀, mi ò kí ń rú òfin nínú, nítorí mi ò fẹ́ kí ẹlòmíì kí ó fi mí nínú. Ohun mo fi máa ń tẹ̀lé òfin ní gbogbo ìgbà. Òfin jẹ́ ohun tí a bá pamọ́ tí ó máa ń fúnni ní iyì. Ohun ni mo fi ń tẹ̀lé òfin, o ṣe?

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà sínú àgbàlá mi, èyí tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a ti máa ń ṣeré òṣùpá. Ìgbà mìíràn a ṣeré bojúbojú, nígbà mìíràn a ṣeré lọ́kọláya, nígbà mìíràn à ń gbé ẹní síta, aa fi gbafẹ́, a sọ ìtàn àlọ́, a sọ ìtàn òru, a ṣeré gélé, àárẹ́ẹ̀rin, musẹ́musẹ́, sí rawa, a máa dánu ara wa dùn.

Ẹ̀rọ kọ̀mpútà èyí tí mo ní, òun ni ẹ̀rọ tí òyìnbó ń pè ní apple, òun ni mò ń lò, òun ni ẹ̀rọ kọ̀mpútà tí mo ní, ṣùgbọ́n tí n bá ní owó, mo máa fẹ́ yẹ kí n ra èyí tí ó gara ti o sì dára jù iyẹn lọ. Èyí tí ó máa le jẹ́ kí n máa ṣe gbogbo ètò mi ni ẹsẹsẹ, tí ó dẹ̀ ní máa fa amúná wá amúná lọ́ mọ́, òun ni mo máa fẹ́ rà nígbà mìíràn.

O ṣeé fun ìbéèrè náà. Mo fẹ́ràn ọjọ́ ajé o. Ọjọ́ ajé jẹ́ ọjọ́ tí gbogbo ènìyàn wọ́n máa fẹ́ ń bá mi rajà. Àti lọkùnrin àti lóbìnrin àti lọ́mọdé àti lágbà àti ní gíga àti ní kúkúrú. Gbogbo ènìyàn ló máa fẹ́ bá mi rajà ní ọjọ́ ajé. Mo sì máa ń tàtàjèrè ní ọjọ́ ajé. Èyí ló fà á tí mo fi fẹ́ràn ọjọ́ ajé nínú gbogbo ọjọ́ nínú ọ̀sẹ̀. Ọjọ́ ajé ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn tí mo sì yàn láàyò.

A fojú sun títà mi, mo máa ń pàdé nígbà mìíràn ṣùgbọ́n mi ò fi tara tara gba ti ẹ̀, òun náà ò sì gba tèmi. Òun ló fàá kéké jabele, kólu kálukú, kó ṣe tì tiẹ̀. Òun ni mo fi máa ń sọ pé kàkà kíí kiniu ṣá ká pọ́ ẹ̀kún. Kólu kálukú, ya ṣe ti ẹ̀ lọ́tọ̀, òun ṣe ti ẹ̀ lọ́tọ̀, èmi náà sì ń ṣe tèmi lọ́tọ̀. Mi ò fẹ́ wàhálà, mi ò sì fẹ́ dààmú lọ́wọ́ ẹnikẹ́ni. Òun ló fàá tí mo fi ṣọ pé ṣe ti ẹ kí n ṣe tèmi.

Ojú mi dára o, èmi sì mọ̀ pé ojú mi dára. Àwọn ènìyàn tó sì wà láyíká mi wọ́n máa ń sọ fún mi wípé ojú mi dára. Èmi gangan ni wọ́n ń pè ní ọmọ tí wọ́n pàdé lódò kó yọwọ́ ọṣẹ, agúnlẹ́yìn jú, olójú edé, ẹlẹ́rìn múkẹ́, múkẹ́, múkẹ́. Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ mo sì fẹ́ràn ojú mi.

Mo máa ń ṣe ìtọ́jú èékánná mi ní ọ̀sẹ̀ méjì méjì. Mo máa gbe lọ sí ilé amúnidára, kí wọ́n bá mi yọ gbogbo rẹ̀, ìdọ̀tí rẹ̀ dànù. Tí wọ́n bá ti bá mi yọ ìdọ̀tí rẹ̀ tán, wọ́n á bá mi ko sínú omi gbígbóná, wọ́n á fi aṣọ tó mọ́, wọ́n á fi inú, wọ́n á bá mi tọ́ epo sí i kó má bàá dùn mí. Wọn á sì bá mi fi ọ̀dà kún. Èyí tó máa ń mú èékánná mi kó máa dán ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo mọ amí ìràwọ̀ mi. Amí ìràwọ̀ mi jẹ́ èyí tí wọ́n ya àwòrán àkekè sí. Amí ìràwọ̀ mi, òun ni wọ́n ń pè ní àkekè. Amí ìràwọ̀ tó sì dára ni, kò ní bẹ̀rù rárá, kò bá tẹnìkan jẹ, kò sì fẹ́ kan bà toun je. Jẹ́jẹ́ ló ṣe ní gbogbo ìgbà. Amí ìràwọ̀ mi jẹ́ àmì alágbára tí wọ́n ń pè ní àmì àkekè.

Mo máa ń múra ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi gẹ́gẹ́ bí ẹ ti mọ wípé inú dídùn òun ni ó n mú orí yá. Màá ti mú oun èlò tí wọ́n á fi jẹun, màá ti kó sí tòòsì. Telé lé tó bá ṣe n wọlé, mo máa fún wọn ní ẹ̀rín ọtí ẹlẹ́rìndòdò kan kọ́kọ́ fi tẹ́lẹ̀. Màá wá tún fún wọn ní aṣọ kan fi bo ẹsẹ̀e wọn. Màá tún wá fún wọn ní èsì gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ pẹ̀lú ẹ̀rín ní ẹnu mi láì kanra mọ́ wọn rárá.

Bẹ́ẹ̀ni o, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Nígbà tí mo wà ní ọmọ ọdún mẹ́wàá, èmi àti bàámi, ìyá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi pẹ̀lú bàbá ńlá bàbá mi ni a jọ rìnrìn àjò náà. A rìnrìn àjò náà láti ìlú Ìlọrin lọ sí ìlú Èkó láti lọ ṣe àjọyọ̀ ìfẹ́ mi àwọn ọ̀rẹ́ mi. Òun lá lọ níjọ́ náà lòún. Mo ti rìn mí lẹ́yìn ìgbà náà ní ọdún mẹ́wàá. Mo wá padà lọ. Mo dẹ̀ rìn rìn. Mo fẹ́ràn irìn àjò ojú irin. Mo ti rìnrìn àjò ojú irin rí.

Bí mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́, mi ò kí ń máa dá nìkan kojú ìṣòro mi láìsí pé mo béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ni ó fẹ́ gẹ kí n ṣe. Tí bá ti gbàdúrà sí ẹlẹ́dàá mi tí mo ti béèrè ẹlẹ́dàá mi kí ló fẹ́ ẹ kí n ṣe pẹ̀lú ìṣòro yìí, òun ló máa ń tọ́ mi sónà. Ìgbà mìíràn, mo lè dákẹ́ kí ń má fèsì. Ìgbà mìíràn, màá sọ fún ẹni tí ó ṣẹ̀ mí wípé o ṣẹ̀ mí. Ìgbà mìíràn, màá ṣé kò dẹ́ṣẹ́ ẹni tí a mọ̀ ọ́n paì. Bí mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́, àti pàápàá jùlọ àwọn tajọ́ ń ṣiṣẹ́ àwọn ènìyàn dáadáa ni wọ́n.

Mo fẹ́ràn ẹ̀ púpọ̀ púpọ̀ kí n máa ra oúnjẹ jẹ ní òpópónà. Há! Gà pájúlọ, ìrẹsì èyí tó pọ́n sínú ewé, ata díndín, èyí tó ń fi rú àti ẹja gbígbẹ din. Wọ́n máa ń pè é ní oúnjẹ ìgbọ̀nsẹ̀. Tí bá jẹ tán gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni mo máa lọ ilé ìgbọ̀nsẹ̀ lọ máa yàgbẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn ẹ̀ púpọ̀. Ó máa ń ní bó ṣe ń ta ṣánṣán sí mi nímú ó sì jẹ́ kí mo rántí ibi tí mo ti wá.

Áà Àjọyọ̀ ọjọ́ ìbí mi, bí mo ṣe máa ń bẹ̀rẹ̀ lèyí. Mo maa kọ́kọ́ lọ sí ilé àwọn ọmọ aláìníyá, aláìní bàbá. Màá kó ohun mèremère lọ fún wọn, màá jẹ́ kí wọ́n kọrin ọjọ́ ìbí fún mi. Inú mi á dùn. Màá kúrò, màá padà lọ síìlé ìdáná mi. Màá se oúnjẹ tó da, màá lọ gbe fún àwọn aláìní. Màá kúrò níbẹ̀ tán, màá wá padà sílé, màá múra. Màá wá gbòde afẹ́ lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ibi tí màá ti lọ sọ̀dí mùkẹ̀mùkẹ̀ ijó. Inú mi á dùn. Àwọn ènìyàn á fún mi ní ẹ̀bùn oríṣiríṣi. Màá fògo fún ẹlẹ́dàá mi tó dá mi sáyé.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà, ó jẹ́ ọjọ́ ìkẹta lẹ́yìn ọjọ́ ìbí mi. Mo máa ń lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà mi ní oṣù mẹ́ta mẹ́ta nítorí ìlera ni ọrọ̀. Mi ò dẹ̀ fi ọrọ̀ ìlera mi ṣeré. Ìgbà mìíràn kò sí kankan tó máa ṣe mí tí màá fi lọ. Ìgbà mìíràn ǹkan á ṣe mí ló máa ń gbé mi lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí ohun tó máa ṣe mí, mo kàn máa ń lọ fún àyẹ̀wò ara mi lọ́dọ̀ dókítà ni.

Mo kẹ́yìn lọ ní ọdún Kérésìmesì nítorí pé kò sí ohun tí mo fẹ́ jẹ nílé àti wípé ó rẹ̀ mí láti dáná nínú ilé ìdáná mi. Bẹ́ẹ̀ni mo ṣe gba ilé oúnjẹ yìí lọ tí mo gba àmàlà tó fẹ́lẹ́ àti ọbẹ̀ ewédú àti omi ọbẹ̀ pẹ̀lú sàákí àti oríṣiríṣi. Pápá jùlọ bọ́ọ̀kì ẹran ògúnfe ni wọ́n bá mi gbé lórí ẹ̀. Mo jẹ́ tán, gbogbo ẹ̀ ni mo sì fi gbádùn ara mi.

Aago tí mo máa kọ́kọ́ ń jí, mà á jí ní aago márùn-ún, tí bá ti jí ní aago márùn-ún àárọ̀, mà á wólẹ̀ lórí ẹkún mi, mà á gbàdúrà sí Ẹlẹ́dàá mi kó mú ọjọ́ òní yìí dá, mo máa gbàdúrà yìí wọ aago mẹ́fà. Bí aago mẹ́fà bá ti ṣelu, mo ti wà lé ìdáná, mo ń sọ fún ẹ pé mo fẹ́ràn kí n máa sún oúnjẹ, mo ti dáná oúnjẹ mi, tí bá ti dáná oúnjẹ mi ní aago mẹ́fà, mo máa wẹ̀, mo máa jẹun, mo sì máa gbọ̀nà ibi iṣẹ́ mi lọ tó bá ti di aago méje.

Ìdúnadúrà ó jẹ́ oun tí gbogbo oniṣòwò gbudọ̀ kọ́ láti ṣe. Bí mo sì ṣe máa ń ṣe ìdúnadúrà, mo máa kọ́kọ́ bèrè, tó bá pè fún mi ní ọgọ́ta, màá wá bá ẹ na sí àádọ́rin. Màá ná ọjà yíì dìgbà tí ó bá tó gba tèmi. Tí ó bá dẹ̀ sí gba tèmi, màá tú gbọ̀ na ọ̀dọ̀ oníbàárà mi lọ, tí mo sì máa lọ ṣe ìdúnadúrà. Tí wọ́n á sì gbà sí mi lẹ́nu, màá sì sanwó, màá sì gbé ọjà mi lọlé.

Owó tí mò ń gbà kò dára tó ohun tí mo fẹ́, ṣùgbọ́n mo dúpẹ́ àwọn ènìyàn pọ̀ tí wọ́n o ríru ohun tí mò ń gbà. Owó tí mò ń gbà ó kéré ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n mo tún dúpẹ́ pé ó kọjá ai ri rárá. Owó tí mò ń gbà ó kéré ṣùgbọ́n ó tó mi ṣe àwọn ohun tí mo fẹ́ ṣe ní àsìkò tó tọ́ àti àsìkò tó yẹ. Owó tí mò ń gbà ó kéré ṣùgbọ́n mo dúpẹ́ pé mi ò jalè.

Etí mi jẹ́ oun àkọ́kọ́ tó ń kọ́kọ́ ṣe fún mi nígbà tí mo fi dé ilé ayé. Ìyá mi ló kọ́kọ́ bá mi lu etí mi, wọ́n lú, wọ́n sì fi góòlù si. Ìgbà tí èmi náà dàgbà tán ni mo mú etí kejì tí mo lú pá ká. Mo lú, mo fi góòdù náà si. Èyí tí wọ́n ń pè ní góòlù. Mo lu etí tèmi o, mo fẹ́ran oge ṣíṣe.

Àsìkò ìdúró jẹ́ àsìkò sùúrù. Mo sì jẹ́ ẹni tó ní sùúrù lọ́pọ̀lọpọ̀. Òótọ́ mo burú ṣùgbọ́n mo tún ní sùúrù. Pàápàá jùlọ ti bá ti fi àdúrà si, ti bá tí ń retí ojú Olúwa, mo máa dúró, màá ní sùúrù. Mi òní jẹ́ kí ohun k'óhun kó bà mí lọ́kàn jé nítorí mo mọ̀ pé ìdúró mi kò ní jẹ́ sáṣán. Olúwa mì i, kò sì ní dójú tìmí.

Èmi fún alára mi, mi ò ní àgbàlá òjò. Ṣùgbọ́n ilé bàbá mi, àgbàlá òjò ń bẹ́ ń bẹ́ tí a ti maa ń gbé òjò. Nígbà tí ojú ọjọ́ bá ti ku firi tí òjò sì ti bẹ̀rẹ̀ rírọ̀, wón máa ń gbé òjò ní ilé bàbá mi ní sínú àgbàlá òjò. Ṣùgbọ́n èmi ò ní sílé mi nítorí ibi kólóbo, òun ni mò ń gbé. Ṣùgbọ́n tí bá kọ́lé ara mi tí mo ní tó pọ̀, màá ní àgbàlá òjò. Ìyẹn ṣe dandan.

Irú àwọn nǹkan bi ti bá wọ̀, mo mọ̀ bí wón ṣe ń tú àwọn ẹ̀rọ amúnisọ̀rọ̀, mo lè tún mi ṣe. Tí àga tí a fi ń jókòó nílé tó bá yẹ̀, mo lè fi ìṣó gbá á mọ́ra. Ṣùgbọ́n, mi wá mọ irú nǹkan tí o sọ pé bóyá mo mọ̀ ọ́ tún ṣe èyí tí wọ́ ń bèèrè n bí bí yìí. Tí ilé bá dọ̀tí ka fẹ́ fi ọ̀dá kún, mo lè ṣe é ní iwọ́nbá. Ṣùgbọ́n mi ò ga púpọ̀, tí bá rí èèyàn ràn mí lọ́wọ́ tó lè bá mi ṣe de ókè, mo lè tún ṣe.

Oúnjẹ ọ̀sán mi ó gbudọ̀ jẹ oúnjẹ òkèlè, èyí tí ó máa kí mi nínú dáadáa, òkèlè tí màá gbé, tí màá gbé mí tí omije a jáde lójú mi. Òhun ni mo fẹ́ràn o. Mo fẹ́ràn oúnjẹ olókèèlè ní ọ̀sán. Òkèlè bíi ẹ̀bà àti ọbẹ̀ ilá, òhun ni mo fẹ́ràn kí n màá jẹ ní ọ̀sán, tàbí bí tin barí àmàlà dúdú pẹ̀lú ewédú tó wẹ́wọ́, pẹ̀lú Pọnmọ́ tó ti mú ta, àwọn oúnjẹ tí èmi fẹ́ràn lọ́sàn mi nìyẹn o.

Ní gbogbo ọjọ́ ìsinmi ni mo máa ń fi àtẹ̀ránsẹ́ ránṣẹ́ sí àwọn oníbàárà mi. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń fèsì. Àtẹ̀ránsẹ́ bí i àdúrà, àtẹ̀ránsẹ́ bíi mo fẹ́ràn yín kí ẹ bá mi máa rajà síi, àtẹ̀ránsẹ́ bíi mo ti ní ọjà tuntun kí ẹ wá bẹ̀ wò lásìkò tẹ́ bá rayé, àtẹ̀ránsẹ́ bíi ṣé àlàáfíà ni? Mo ní kí n bẹ̀ yín wò ni. Bí mo ṣe máa ń gbúrò àwọn oníbàárà tèmi nìyẹn. Mi ò f'àwọ́n oníbàárà mi tèmi ṣeré. Nítorí àwọn ló sì jẹ́ kí n wà lẹ́nu iṣẹ́ di akókò yìí.

Èmi ní gbàgbọ́ pé gbogbo obìnrin ló jẹ́ kó máa wọ ohun ọ̀ṣọ́ sára. Ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tí ó máa ń fún ni ní yi làwújọ. Bí ò ti ẹni kọ́ bọ̀ ṣàpò, to bá múra tó, to fi ohun ọ̀ṣọ́ rẹ sí, àwọn ayé wọ́n máa kí ọ pẹ̀lẹ́, wọ́n máa buyì fún ọ. Nítorí pé wọ́n gbàgbọ́ pé tó bá ti wọ ohun ọ̀ṣọ́, o jẹ́ ènìyàn tó jẹ́ pàtàkì jù lọ láwùjọ. Ohun ọ̀ṣọ́ bíi ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà àrùn, mo fẹ́ràn ẹ̀. Kí wá kó gbogbo ẹ̀ṣọ́ mi kí n mu kó máa tanná. Mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ góòlù lọ́pọ̀lọpọ̀.

Èmi ò fi tara tara mọ̀ bí a ti ń kà wọn. Mi ò fi tara tara mọ̀. Nǹkan tí ó fi jẹ́ kí mo mọ̀ ni wípé kò ń ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ títí. Wọ́n sọ pé ibi tí ìfẹ́ni bá wà, òun ni ìṣúra ẹni máa ń wà, òun ni ọkàn èèyàn máa ń wà. Ṣùgbọ́n mo mọ àwọn ènìyàn tí ó ń ṣe ní tòsí láyìí ká mi. Kò sí ọ̀rẹ́ mi kankan tí ó mọ̀ ọ̀kà. Èmi náà ò sì mọ̀ ọ̀kà. Bàbá mi ò mọ̀ ọ̀kà, ìyá mi ò mọ̀ ọ̀kà, ẹbí mi ò mọ̀ ọ̀kà. Bo ṣe wà níyẹn? Ṣùgbọ́n.

Àṣà oríṣiríṣi ni ẹbí mi máa ń ṣe. Èyí tí ó pín sí ọ̀nà mẹ́ta àṣà tí a máa ń ṣe nínú ẹbí mi nìyẹn. Ṣùgbọ́n mi ò mọ̀ bóyá o fẹ́ jẹ́ kí n sọ àwọn àṣà yẹn fún ẹ lẹ́yọ̀ kookan táa fi yé ẹ. Tó bá fẹ́ kí n sọ fún ẹ lẹ́yọ̀ kookan táa fi yé ẹ, o lè padà túbéèrè lọ́wọ́ mi. Màá sọ fún ẹlẹ́yọ̀ kankan. Oríṣiríṣi àṣà ló ń bẹ nínú ẹbí mi.

O pa mí lẹ́rìn sha. Tani o fẹ́ràn ẹ? Mo fẹ́ràn ẹ̀. Bàbá tó bí mi lọ́mọ, ó fẹ́ràn ẹ. Ìyá tó bí mi lọ́mọ, ó fẹ́ràn ẹ. Àbúrò mi, ó fẹ́ràn ẹ. Ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé, tí a jọ wá láti inú kan, ó fẹ́ràn ẹ. Àwọn ọ̀rẹ́ mi, wọ́n fẹ́ràn ẹ. Gbogbo ènìyàn tó wà láyíká mi ló fẹ́ràn ẹ. Kò sí bí mo ṣe lè fẹ́ràn ẹ náà.

Bẹ́ẹ̀ni mo ní ìforúkọ sílẹ̀ nílé ìdárayá, èmi tí mo fẹ́ràn eré gèlè. Mo ní láti ní ìforúkọ sílẹ̀ nílé ìdárayá, ibẹ̀ ni mo máa ń lọ nígbà tí ọkàn mi bá ti ṣó ruru, àbí nígbà tí mi ò bá ní nǹkan kan ṣe, àbí nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a bá fẹ́ lọ ṣeré ipáa. Eré ipá jẹ́ oun tí mo fẹ́ràn, oun mo fi máa ń gba ilé ìdárayá lọ nígbà mìíràn. Tí mi bá ti ní oníbàárà nílẹ̀, mo máa gbà oná ilé ìdárayá lọ.

Bí mo ti ṣe sọ tẹ́lẹ̀, mo máa ń bínú tí ènìyàn bá ṣe ohun tí ó dánú bí mi. Tí bá wà nínú ọkọ̀, bí o ò bá dánú bí mi, kò sí, wà á ṣe ti ẹ, èmi náà asì ṣe tèmi ni. Ṣùgbọ́n tó bá bínú dánú bí mi wọ́n ńi pè ọmọ àlè ló máa ń rínú tí kì n bí, ọmọ àlè lo sì máa ń bẹ̀ tí kò kì í gbà. Tó bá dánú bí mi tí bá ti sọ ẹ̀dùn ọkan mi fúnta fún ẹ tí mo ti faraya. Tí àwọn ènìyàn bá bẹ̀ mí, mo máa dákẹ́. Mi ò kí ń hùwà ọmọ àlè. Òun ló fàá tí mo fi fẹ́ràn láti máa wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbà. Ìbínú jẹ́ ohun tí kò da, ṣùgbọ́n kí la fẹ́ ṣe sí i?

Mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. Tí ènìyàn bá ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀, atẹ́gùn ó máa fẹ́ wọlé, òru kò ní pa ọ́ sínú ọkọ̀. Ṣùgbọ́n tí ọkọ̀ tó bá ní ẹ̀rọ amóhuntutù inú, afẹ́fẹ́ tó ń mú yìnyín jáde, èmi máa pàdé, mo máa ti pa, nítorí mo fẹ́ràn afẹ́fẹ́ èyí tó ń mú ohun tutù kó fẹ́ sí mi lára.

Ẹ̀mí ò sì mọ̀ àti kékeré mi ni mo ti fẹ́ràn ètè Pọtugí. Mo fẹ́ràn èdè Pọtugí. Kódà bàbá mi máa ń béèrè wípé ṣé ní ayé àkọ́kọ́ tí mo wá, ṣé èèyàn Pọtugí ni mí ní. Mó kàn máa rẹ́rìn ní mú ṣé. Ṣùgbọ́n mí ò kàn mọ̀. Mo fẹ́ràn láti kọ́ èdè Pọtugí. Tí bá ní àǹfààní, a wù mí láti kọ́ èdè Pọtugí, kí èmi náà máa sọ̀rọ̀ bí àwọn ará Pọtugí, kí n máa fi mú mi sọ̀rọ̀, kí n máa rìn lẹ́gbẹ́ẹ́lẹ́gbẹ́.

Èmi, mi ò ní parọ́ fún ẹ. Mi ò mọ̀ bí wọ́n ti ṣe ń ṣe. Ṣùgbọ́n tí n bá rí ènìyàn kọ́ mi, mo jẹ́ ọmọ tó jáfáfá nílé ẹ̀kọ́ nígbà tí mo sì ń lọ ilé ìwé. Ti bá rí ènìyàn kọ́ mi, mo ṣetán láti kọ́. Máa sì tètè mọ̀. Ṣùgbọ́n lásìkò tí ó bẹ̀rẹ̀ yìí, mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe. Mi ò lè parọ́. Ṣùgbọ́n tí n bá kọ́, màá mọ̀.

Mo fẹ́ràn láti ṣe ìwádìí alábàṣiṣẹ́ pọ̀. Èyí tí bá féràn sí nínú won, bí kí ń bèèrè ìlú íbó ní ó ti wá. Mèló ni àwọn ìyá rẹ bí? Ipò wo lo jẹ́ nínú ẹbí? Oúnjẹ wo lo fẹ́ràn láti máa jẹ? Ṣé o ti ní ọkọ àbí o ti ní aya? Ṣé o ti bí ọmọ? Tó bá sọ fún mi pé òun ti bí ọmọ, màá béèrè, ṣe ọkùnrin ló bí àbí obìnrin ló bí? Màá béèrè irú aṣọ tó fẹ́ràn láti máa wọ̀ àbí irú ijó tó fẹ́ràn láti máa jó.

Mo fẹ́ràn láti máa fọ Ṣọ mí ní ọjọ́ àbámẹ́ta ní òwúrọ̀ kùtùkùtù. Ti bá ti gbálẹ̀ ilé tí mo ti se jíjẹ, tí mo ti wẹ̀, màá ká aṣọ síta gbangba, màá jókòó, màá máa fọ. Ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ tí iṣẹ́ òkè máa ń pọ̀ lọ́wọ́ mi ní ilé iṣẹ́, òun ni ó sì jẹ́ ọjọ́ tí mo ráyè jù láti jókòó láti kó aṣọ síta kí n fọ ìmọ́tótó, ó borí ààrùn mọ́lẹ̀.

Ìgbà kan wà tí mo ṣe àìsàn ránpẹ́ kan, àti ìgbà náà ni dókítà mi ti sọ fún mi láti máa mu omi púpọ̀. Láti dáhùn ìbéèrè rẹ, omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ gan ni. Ìgbà mìíràn, mo lè parí odidi garawa kan. Àámù ni gbogbo omi mi máa ń bọ́ sí tó máa ń tutù míni míni. Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ gan ni. Mo fẹ́ràn láti máa mu omi púpọ̀ lójoojúmọ́ nítorí ó da fún ìlera ara mi.

Gíláàsì, mo maa ń wo gíláàsì. Mo fẹ́ràn oge púpọ̀. Ti bá ti gbé gíláàsì, òun ni màá fi wo ìmúra mi tí ọjọ́ bá ti múra tán. Màá yí lẹ́gbẹ́ẹ́lẹ́gbẹ́, màá yí bírikítí bírikítí, màá ṣákọ, màá sì mọ pé obìnrin ni omi. Mo máa ti wo gíláàsì kí ó jáde kurò n le.

Mo kẹ́yìn wo eyín mi nínú ọdún tó kọjá nínú oṣù keje. Nígbà tí bá ti ń jẹ námọ̀, ó máa ń dùn mí ní púpọ̀ jùlọ. Mo wá lọ wo dọkítà wipé kó dákún kó bá mi wò kí lè fi mọ oun tó ń ṣẹlẹ̀ sí eyín mi. Ó sì ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀. Ó ní kí n dínkù nǹkan dídùn díje. Ó sì fún mi ní àwọn òògùn tí mo lò si. Àti ìgbà náà lọ́hùn, mi ò gburo aisan eyín mọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podkast. Podkast bí i ti àwọn eléré ìfẹ́, podkast ti eré ìdárayá, podkast ti àwọn ǹkan tó ń lọ ní ìlú, podkast ti àwọn ìtọ́jú ara, podkast ti àwọn eré ìgele àti eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá.

Bẹ́ẹ̀ni, mo ni lọ́kàn láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Tí mo bá rí ààyè láti ṣẹ́, tí bá sì rí owó ọ̀pọ̀lọpọ̀ tí mo lè fi fẹ lọ sí ìlú mìíràn, máa nífẹ̀ẹ́ kí n ni kí n fẹ iṣẹ́ mi lọ sí ìlú àwọn òyìnbó aláwọ funfun, kí n fẹ lọ sí gbogbo orígun mẹ́rin ilẹ̀ ayé, kí n fẹ lọ sí òkè òkun, kí n fẹ lọ sí òkè ìsàlẹ̀, kí n fẹ kó sì ní kò ta bòá.

Gbogbo nnkan tèmi létòlétò ni mo féràn láti máa ṣe. Mi ò fẹ́ nnkan tó máa da ìrìnàjò mi rú tàbí èyí tí ó máa da iṣẹ́ mi rú. Òun mo fi máa ń ṣètò owó mi, owó iṣẹ́ mi sí ọ̀tọ̀. Mi ò kì í fẹ́ kí n fi owó iṣẹ́ mi kí fi jẹ́jẹ kú jẹ, àbí kí n fi wùwà kú wà, àbí kí ó máa sọra mi di ọmọ onínakùnà. Mo féràn láti máa lo, tí máa ṣe ètò owó iṣẹ́ mi sí inú àpò tan tí àpò báńkì, ilé ìfowópamọ́. Ibẹ̀ ni mo máa ń fi owó mi pamọ́ sí tí mo sì máa ń fi ṣe ẹrú ọjà mi.

Mo fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jù ni orin àlùjó Àlùjó dùn, ó lóyin, ó ládùn. Nítorí mo fẹ́ràn ijó. Tí bá ti yí sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, ki n tún yí sí ẹ́gbẹ́ òsì. Mo fẹ́ràn orin àlùjọ, mo fẹ́ràn orin tùngbá, mo sì tún fẹ́ràn orin lágbájá, ṣùgbọ́n orin àlùjó ni mo fẹ́ràn jù. Àlùjó ó dùn lọ́pọ̀lọpọ̀, mi ò sì fi àlùjó ṣeré. Tí bá gbá'lùjó, mo máa túra ká, mo máa dárayá, fákí fákí.

Ọdún méjì méjì ni àyè máa ń ṣí sílẹ̀ fún mi láti kọ́ nkan tuntun ní ibi iṣẹ́ nítorí ìgbàná ni wọ́n máa ń ṣe ètò ìdàgbà sókè ní ilé i iṣẹ́ wa. Ilé iṣẹ́ náà tí bá sì ti kọ, wọ́n á ṣe ìdánwò. Ìdánwò yìí ni ó máa sọ bóyá mo ti ṣe ojú hàn láti bọ́ sí abala tó kẹ́yìn nínú ibi iṣẹ́. Tí bá sì ti kọ, inú mi máa ń dùn nítorí ó máa ń mú orí wú. Inú dídùn kẹ̀ sì má wọ̀ ohun ni ó ń mú n orí yá.

Mo ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ nítemi ò. Èmi tó jẹ pé gbajúmọ̀ ni mí. Mo fẹ́ràn aṣọ oríṣiríṣi. Mo fẹ́ràn aṣọ tó pọ̀. Oríṣiríṣi aṣọ ni mo rí. Mo rí aṣọ aláràm̀barà, mo ní aṣọ wíwé, mo ní aṣọ gígùn, mo ní aṣọ kúkúrú, mo ní aṣọ tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ènìyàn alákọ ni mí, mo sì fẹ́ràn kí ma ra aṣọ.

Ilé iṣẹ́ mi ó naasẹ̀ díẹ̀ sí ibi tí mò ń gbé. Ṣùgbọ́n, tí bá rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa lo wákàtí kan dé ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n tí bá fi ẹsẹ̀ rìn, mo máa lo wákàtí kan àti ààbọ̀ ìṣẹ́jú láti kí tó dé ilé iṣẹ́ mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ sí ilé iṣẹ́ mi, òun ni mo fi máa ń lo wákàtí kan.

Orúkọ mi ni Oluwakemi. Mo sì mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni pé ẹni tí Olúwa ké, Oluwakemi. To bá ní pé kí n pè é ní àpéjà, màá sọ fún ẹ pé Oluwakemisola ni orúkọ mi. Ìtumọ̀ ni wípé Olúwa ó ké mi sínú ọlá.

Ẹ̀mí ò sí nínú àwọn oníbàjẹ́ o. Nítorí mo nígbàgbọ́ pé àwọn tí ó bá ti ń lo ọwọ́ òsì, oníbàjẹ́ ni wọ́n. Ọwọ́ ọ̀tún-un mi ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún-un mi ni mo fi ń kọṣẹ́, ọwọ́ ọ̀tún-un mi ni mo fi ń jẹun, ọwọ́ ọ̀tún-un mi ni mo fi ń f'ọṣọ. Ọwọ́ ọ̀tún-un mi ni mo fi ń gbé báàgì mi, ọwọ́ ọ̀tún-un mi mo fi ń ka owó, ọwọ́ ọ̀tún-un mi mo fi ń gbé owo wọlé, ọwọ́ ọ̀tún-un mi ni mo fi ń ṣe ohun gbogbo. Ọwọ́ ọ̀tún mi ni. Ọwọ́ òsì tẹ́mi ò kí ń ṣe nkankan oo jù kọ́ sí mi. Ọwọ́ ọ̀tún ni mo fẹ́ràn láti máa lò.

Nípa ìpolówó mi, mo fẹ́ràn kí n máa polówó lórí ẹ̀rọ ayélukára. Ẹ̀rọ ayélukára yìí, pàápàá jùlọ lórí ètò TikTok àti ètò Instagram. Ibe ni mo ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ oníbàárà tí wọ́n máa ń bá mi rajà. Wọn sì fẹ́ràn mi púpọ̀, wọ́n máa bá mi rajà mi, wọ́n máa bá mi ṣe oríṣìíríṣìí ǹkan. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n lóòótọ́, ọjọ́ kan wà tí mo polówó lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ṣùgbọ́n àwọn oníbàárà tí mo rí láti bẹ́ẹ̀, wọn kò dára rára bíi pé kí wọ́n na ọjà mi ní àná pani. Àti ìgbà náà ni mo ti fẹ́ràn kí máa lo ẹ̀rọ TikTok àbí Instagram láti máa fi polówó ọjà mi. Ó ṣe é púpọ̀

Bí mo ṣe máa ń rà àwọn ohun èlò mi, bí mo ṣe máa rí i ni wípé mo máa ń fi owó mi rà wọ́n. Nígbà mìíràn tí n bá lọ sí ọjà mo máa ra àwọn ohun èlò mi. Nígbà mìíràn tí n bá wà lórí ẹ̀rọ ayélukára bíi ajere mi, mo máa wà lórí, mo máa ra ohun èlò mi. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ra ohun èlò lórí TikTok nítorí ibẹ̀ náà ni mo ti máa ń rí àwọn oníbàárà tèmi. Èmi náà fi má ń rà ní ibi bẹ̀ kí n lè ta ọjà ẹlòmíràn, torí kí a fi ọwọ́ wẹ ọwọ́ báyìí, òun ni ọwọ́ fi ń mọ́.

Wákàtí méje lè mí fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Wákàtí méje ni iṣẹ́ mi máa ń gbà ní ọwọ́ mi ní ojoojúmọ́. Wákàtí méje, òun ni mo fi máa ń sáré owó ní ojoojúmọ́. Wákàtí méje, òun ni mo fi máa ń jókòó, tí mo fi máa ń pinnu láti pa owó wọlé. Wákàtí méje ni mo máa fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Ìgbà mìíràn tí ó bá dàbí wí pé mo pa iṣẹ́ jẹ ní ọjọ́ kan, wọn lè fi kún kọ́ni pé kí n fi ṣiṣẹ́ ní wákàtí mẹ́wàá. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń máa pa iṣẹ́ jẹ, òun ni mo fi máa ń lo wákàtí méje láti ṣiṣẹ́.

Mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè. Wọ́n ní pé ibi tí ayé bá ti ń kojú sí, òhun ni kí èyàn máa kojú sí. Ayé ti kojú sí ẹ̀rọ ìgbésókè láti pẹ́. Ṣùgbọ́n báyìí, ó ti wá bó sí àrà ọ̀tọ̀. Àwọn ènìyàn rí ọkọ̀ lórí ẹ̀rọ ìgbésókè, àwọn ènìyàn rí aya, àwọn ènìyàn rí ọmọṣẹ́, àwọn ènìyàn ń pàdé iṣẹ́, àwọn ènìyàn rí oníbàárà, àwọn ènìyàn mìíràn kan ń pàdé ẹni tí wọ́n jọ máa ṣe okùnfà ohun rere wáyé ní orí ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè, òhun ni ayé ti dà báyìí. Orí ẹ̀rọ ìgbésókè gan ni mo wà báyìí.

Rárá o, èmi ò kí máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Àyàfi tí a bá ní ètò tàbí ìpàdé tí wọ́n sì sọ wípé ka jọ bọ́ sílé olóúnjẹ kan, ka jọ jẹ oun ọ̀sán, ká fi lè jìròrò bí a ṣe máa sanwó àti bí a ṣe máa gbọ́jà fúnra wa. Ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa bá àwọn oníbàárà mi jẹ oúnjẹ ọ̀sán. Tí bá ń ṣiṣẹ́ mi ò kí ń fi eré kun. Iṣẹ́ mi ni iṣẹ́ mi, eré mi ni eré mi. Mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ pẹ̀lú oníbàárà mi. Ṣùgbọ́n nígbà mìíràn tí ààyè rẹ̀ bá yọ̀, mo lè jẹ ẹ́ láìsí wàhálà náà.

Mo fẹ́ràn láti máa wọ kaba, mo fẹ́ràn láti máa wọ olèkú, mo fẹ́ràn láti máa wọ ìró àti bùbá. Tí ó bá ti ní aláwọ̀ ewé nínú, mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn aṣọ pélébé, mi ò lá-- mi ò fẹ́ràn aṣọ tó gùn. Aṣọ pélébé ó máa ń jẹ́ kí n dúró bí ọmọlọ-- ọlọ́mọge ọlọ́mọbirin.

Ọmọbìnrin ni èmi, èmi ò kí ń gẹ irun mi. Èmi máa ń di irun ní ọ̀dọ̀ onídìrí mi nítorí mo nígbàgbọ́ wípé ọmọkùnrin ni ó ń gẹ irun orí. Ọmọbìnrin tí mo jẹ́, tí n bá ti di pàtẹ́wọ́, tí mo di ṣùkú, tí mo di kọjúsọ́kọ, ó ti tó mi. Mi ò fi abẹ kan orí mi rí, mi ò kí ń gẹ irun. Irun ṣíṣe, òun ni èmi máa ń ṣe nítorí mo fẹ́ran oge ṣíṣe ní ọ̀pọ̀lọpọ̀. Ó ṣe, èmi ò kí ń gẹ irun témi.

Ẹ̀mí gangan lẹ́mi, wọn ò ní fi ẹlòmíì ṣe mí, bẹ́ẹ̀ni mo máa kọrin. Èmi ni wọ́n ń pè ní alóyin lóhùn. Orin jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá wà tí mi ò ṣe ohunkóhun mọ́. Orin jẹ́ nǹkan tí mo máa fi ń dánù ara mi dùn. Pàápàá jùlọ tó bá jẹ́ wípé èmi nìkan ni mo wà nílé, mo fẹ́ràn láti máa kọrin.

Àlàáfíà ni mo máa ń rìn. Mi ò kín ń ṣe oníjọ̀gbọ́n. Kò sí ẹni tí ó pinnu burúkú sí mi. Kò sí ẹni tí mò ń pinnu burúkú sí. Mi ò ṣẹ ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò sì ṣẹ mí. Bẹ́ẹ̀ ni àlàáfíà ni mo máa ń rìn ní gbogbo ìgbà. Àlàáfíà ni mo wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àlàáfíà ni màá sì máa wà. Àlàáfíà ni ìrìn mi ní gbogbo ọjọ́.

Ká má rí, kí n ṣe ni ọjọ́ kan kín dúró ẹ̀rọ ayárabíàṣá. Mi ò tíì ṣe rí, mi sì lè ṣe. Kò dá, ta bá rí wákàtí méjì tí mi ò lo ẹ̀rọ ayárabíàṣà mi, a jẹ́ wí pé iná ó ti lọ lórí ẹ̀rọ ayárabíàṣà tèmi nìyẹn. Gbógbó ìgbà ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣà mi. Tàbí bóyá olè ó gbé mi ní ẹ̀rọ ayárabíàṣà lọ, òun nìkan ni mi ò ní fi lo ẹ̀rọ ayárabíàṣà mi. Gbógbó ìgbà ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣà, amúṣẹ́ yá ni.

Èmi, ẹlẹ́rìndòdò ni èmi máa ń mu. Mi ò fẹ́ ọtí tí ó máa pa mí. Ẹlẹ́rìndòdò, òun ni mo fẹ́ràn tàbí kí n mu omi tútù. Gbogbo àwọn tó wà láyìí ká mi ni wọ́n mọ̀ pé mo fẹ́ràn ẹlẹ́rìndòdò. Wọ́n sì tún mọ̀ pé mo fẹ́ràn wàrà, wàrà màlúù. Mo fẹ́ràn láti máa mu ọmú wàrà màlúù. Àwọn nǹkan tí mo fẹ́ràn nìyẹn.

Nígbà tí mo wà ní ọmọdé, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń tẹ̀lé ọkọ̀ akẹ́rù. Ṣùgbọ́n nígbà tí mo ti tójú n bo, tí mo ti ní iṣẹ́ dáadáa ní ọwọ́, tí mo sì ti ń fúnra mi ní oúnjẹ àti ohun tí mo fẹ́ lásìkò, èmi náà ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fúnra ra mi. Nítorí náà, ó pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù mọ́.

Èmi ò kí ń máa ń fi owó jóná. Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣa tuntun ni ìgbà tí ẹ̀yà ara bí àṣá yìí tí mò ń lò tí ó bá ti bàjẹ́, àbí tí ó bá ti ń yọnu, àbí tí ó bá ti ń fún mi wàhálà láti tẹ̀, àbí tí olè bá gbe lọ, àbí tí mo rí wípé ó ti fọ́ lójú, àbí tí mo rí pé ọpọ́n rẹ̀ kò ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́. Láìsí ìyẹn èmi ò rẹ̀rọ ayára bí àṣa tuntun kankan.

Àgọ́? Mi ò tí dẹ̀ àgọ́ rí o ṣùgbọ́n ó máa wù mí kí mo rí àgọ́ tí ò ń sọ. Àgọ́ pé oríṣiríṣi. Tí o bá lè ṣàlàyé irú àgọ́ tí ò ń bá mi sọ, mo lè sọ fún ẹ nípa ẹ̀ sí.

Mo mọ bí wọ́n ṣe ń ya àwòrán pẹ̀lú ẹ̀rọ ayára bí àṣá mi, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ti won fi ń ya àwòrán, mi ò mọ bí wọ́n ṣe ń lò yen nítorí mi ò kọ́ṣẹ́ aya àwòrán, mi ò kọ́ṣẹ́ olùyà. Iṣẹ́ rere ni mo yàn láàyò. Mo mọ bí wọ́n ti ṣe ń ya àwòrán pẹ̀lú ẹ̀rọ ayára bí àṣá, mo lè ya àwòrán oríṣiríṣi, àwòrán tí màá ti gbé súnmọ́ ara mi àti àwòrán tí màá ti gbé lọ sódikeji bí mo ṣe máa ń ya àwòrán mi nu.

Fóònù mi ó máa ń gbóná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti tẹ̀ ju bóyá mo fi gbọ́ orin, bóyá mo fi wo eré ìdárayá tàbí mo fi wo bọ́ọ̀lù nítorí mo fẹ́ràn sí bọ́ọ̀lù. Fóònù mi máa ń gbóná nígbà mìíràn tí ọmọ àǹtí mi bá gbe, tó bá fi ń gba eré sìgidi. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń gbóná. Wọn a máa kígbe.

Ìgbádùn mi pọ̀. Ìgbà mìíràn, màá bé sínú odò, màá wẹ̀ bí ẹja. Nígbà mìíràn, màá gbé àwọn ọ̀rẹ́ mi jáde lọ sí ilé afẹ́. A jẹ jíjẹ, a mu mímu. Nígbà mìíràn, mo máa gbé ìwé kí n máa ka oríṣiríṣi ìtàn kí mọ ohun tó tún ṣẹlẹ̀. Nígbà mìíràn, mo kàn máa fi iṣẹ́ mi sílẹ̀, màá dẹ̀ máa jó.

Ní ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí kò sì sí abẹ̀rẹ̀ ọ̀nà èyí tí a ń lò lórí ẹ̀rọ ayélujára wa, máa ń fẹ bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ ẹlòmíràn. Pápàá jùlọ tí mo bá dé àdúgbò ibi tí mi ò mọ̀ yàn sí àbí tí mi ò mọ ìjìwé ọ̀nà ibi tí mò ń lọ, màá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí mo rí lé àdúgbò. Bóyá àwọn tó ń tajà ni àbí ẹni tí ó ń fẹsẹ̀ rìn lọ ni, màá bẹ̀rẹ̀ àbí kí n bẹ̀rẹ̀ ní ọwọ́ ọlọ́kadà tí ó bá gbé mi. Ṣùgbọ́n láyé ìsín tí ẹ̀rọ tí wọ́n fi ń bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ayélujára ti wà, kódà mo lè lọ ìlú tí mi ò tíì dèrí pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀rọ ayélujára.

Dá ọkọ̀ dúró ní ìdojúkojú kẹ̀. Èmi ò lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú, nítorí tí irinṣẹ́ tí ó máa ń dá ọkọ̀ dúró nínú ọkọ̀ náà tó bá bàjẹ́, tí n bá wá lọ dá ọkọ̀ dúró ní ìdojúkojú kí ọkọ̀ má lọ pa olúwa rẹ̀ dànù. Èmi ò lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú, ṣùgbọ́n mo lè dúró ṣẹ̀gbẹ́ ọ̀nà kín dá ọkọ̀ dúró. Ìyẹn ni mo máa ń ṣe nígbà tí mi ò bá ti gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi jáde. Ṣùgbọ́n kín dúró, kín dá ọkọ̀ dúró ní ìdojúkojúkojú, à, ìyẹn máa le díẹ̀ ò, mi ò lè ṣe rárá.

Ó ní bí mo ṣe máa ń ṣe àkópọ̀ àwọn èru mi fún ìrìnàjò tí mo bá fẹ́ rìn. Mo máa ń ní àpò wíwọ̀, mo má ń ní àpò tí mo má ń gbé pọ̀yìn, mo sì ní àpò tí mo má ń fa lọ́wọ́. Pẹ̀lú èyí, mo ti ṣe àkápò fún ìrìnàjò mi, àkópọ̀ fún ìrìnàjò mi bí mo ṣe má ń kópa nìyẹn.

Tí òòrùn bá pọ̀ jù, mo fẹ́ràn kí n máa wọ fìlà. Tí mo bá sì ń lọ sí eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, mo fẹ́ràn kí n máa wọ fìlà lọ síbẹ̀ láti fi bojú mi kí wọ́n má bá gbá bọ́ọ̀lù lu mi lójú. Mo fẹ́ràn láti máa wọ fìlà. Mo máa ń wọ fìlà nígbà àìmọye.

Mo fẹ́ran ìbọ̀sẹ̀ sálúbàtà láti máa wọ̀ nítorí ó fúyẹ́ láti gbé, ó sì dùn lò lórí aṣọ kóhun. Kò sí iru aṣọ náà tí o lè wọ sálúbàtà sí, òhun ni mo fi fẹ́ran láti máa wọ sálúbàtà. Sálúbàtà èyí tí ó bá ti ní ìbòrí níwájú mi ò kín fẹ́, ṣùgbọ́n sálúbàtà tí gbogbo ìka ẹsẹ̀ mi ó máa hàn, òhun ni mo fẹ́.

Mo máa ń wọ ago ọwọ́ nítorí àkókò kò ṣe é fi ń ṣeré. Ọ̀rẹ́ mi múra ṣíṣẹ́ ọwọ́ rẹ̀. Mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́, pàápàá jùlọ aláwọ̀ góòlù ni mo fẹ́ràn láti máa wọ̀. Nítorí mo fẹ́ máa wo àkókò ni gbogbo ìgbà. Látìbí bóyá mo yára ṣíṣe mi àbí mi ò rọ yára ṣíṣe mi, torí dúndún òun ló ń mú ori yá.

Mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn ìwé, nítorí mo mọ̀ pé kò sí ẹni tó kọjá ọgbọ́n, kò dẹ́ sẹ́ ẹni tó kọjá ìmọ̀. Bí o bá ṣe ń ka ìwé síi ni o ye oríṣiríṣi ṣe máa ma yé ẹ. Mo fẹ́ràn láti fún èyàn ní ìwé tí ó máa tọ́ ẹ sí ọ̀nà Kristi. Mo fẹ́ràn láti fún ẹ ní ìwé èyí tí ó fi lè mọ̀ bí wá ṣe tú ilé iṣẹ́ rẹ ṣe dára. Mo fẹ́ràn láti fún ẹ ní ìwé èyí tó máa mú ìgbéyàwó rẹ gbòòrò, tàbí èyí tó máa mú ẹ sọ di ọlọ́lá láwùjọ. Èyí tó máa mú ẹ ṣe dáadáa láàárín ẹgbẹ́.

Mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípa kí n lo ẹ̀rọ ìkọ̀kọ̀ láti fi pa gbogbo àwọn ènìyàn tí mi ò kan mọ̀ kó máa wò mí. Mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípasẹ̀ láti má máa dá sí ohun tí ò bá ti kan mí lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń fẹ́ràn láti dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì nípa láì má gbé àwòrán mi sí orí ẹ̀.

Mo máa ń fẹ́ràn láti wo òṣìṣẹ́ tuntun tí ó bá kúnjú hàn, pàápàá jùlọ irú ilé ìwé tí ó lọ àti èsì tó gbé jáde kúrò ní ilé ìwé, pàápàá jùlọ bí ó ṣe ń ṣe sí àti bí ó ṣe ń sọ̀rọ̀ sí, bó ṣe ń múra sí àti bí ó ṣe ní àkómọra àwọn oníbàárà mi ṣe, àti bí ó ṣe jáfáfá tó àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn láti wà nínú òṣìṣẹ́ tuntun nìyẹn.

Tí ó bá ti di àṣálẹ́, ní kété tí bá jẹun tán, mo máa bọ́ sílé ìwẹ̀, mo máa wẹ̀. Lẹ́yìn tí bá wẹ̀ tán, mo máa bọ́ sí yàrá gbàgede, èmi àti àwọn ẹbí mi. A jọ máa jíròrò lórí bí ọjọ́ òní bó ṣe lọ, àti lórí àtúnṣe tí a lè ṣe fún ọjọ́ mìíràn tó tún ń bọ̀. Mo tún máa jíròrò irú oúnjẹ tí mo máa sè fún wọn ní òwúrọ̀ ní ọjọ́ kejì. A tún máa jíròrò irú aṣọ tí a fẹ́ wọ̀. Bẹ́ẹ̀ pẹ́pa pa ju lọ, mo máa fèsì sí àwọn ìdáhùn àtẹ́ ìránṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Màá sì lọ, màá lọ sùn.

Mo máa ń lo etígbọ́ Samsung nítorí mo rí bí etígbọ́ pẹlẹbẹ, èyí tí ó dùn gbé ká gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé bí etígbọ́ bá ṣe wúlò síi ni a ṣe máa ṣe ṣí. Etígbọ́ Samsung ti S9 òun ni mò ń lò.

Mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn nígbà kọ̀kan, ṣùgbọ́n kò kì ṣe ní gbogbo ìgbà. Nígbà kọ̀kan tí ó bá dàbí wí pé gbogbo rẹ̀ kò yé mi tí mo sì ń fẹ́ ìtumọ̀ sí ohun tí mo fẹ́, mo máa ń lo ẹ̀rọ ohùn nítorí ó máa ń múṣẹ́ yá fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀rọ ohùn jẹ́ ohun tí mo máa ń sọ fún àwọn ènìyàn láti lo, èyí tí wà fi máa bèrè ìbéèrè kògbáregbè lọ́wọ́ àwọn ènìyàn kó yá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ohùn rẹ, ìrànlọ́wọ́ ohùn rẹ, ó máa mọ ohun tí o fẹ́, á sì tọ̀ ọ sọ́nà.

Nígbà kọ̀ọ̀kan tí ẹ̀rọ àgbéká mi tí iná orí rẹ̀ bá lọ, mo máa ń kọ ìwé pẹ̀lú owó, pẹ̀lú ọwọ́, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́, pẹ̀lú gègé mi àti wúrà mi. Óun ni mo fi máa ń kọ ìwé tí ẹ̀rọ àgbéká mi bá ti múná lọ. Mo máa ń kọ ìwé ṣùgbọ́n àkọsílẹ̀ mi ó máa ń dàbí adìẹ kọ̀wé òyìnbó káàti.

Oṣù kọkànlá ni à bí mi, oṣù kọkànlá ọdún, òun ni à bí mi. Sí ìlú Àkúrẹ́ nínú oṣù kọkànlá. Ní inú àwọn òbí mi dùn ní ọjọ́ tí a bí mi yìí, àti oṣù kọkànlá ní ọjọ́ kẹwá, oṣù kọkànlá ni àbí mi. Mo sì máa ń ṣe ìdúpẹ́ ọjọ́ ibí mi ní gbogbo ọjọ́ kẹwá nínú oṣù kọkànlá. Inú mi sì máa ń dùn tí mo máa ń pé àwọn ọ̀rẹ́ mi wá pé "à! Ẹ wá bá mi ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi o".

Gbogbo ohun tí ó gbà ní mo máa ń ṣe láti tayọ láàrin àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nípa pé mò ń lo ẹ̀rọ ohun ìrànwọ́, nípa pé mò ń lo àwọn ẹ̀rọ àgbéká mi, nípa pé mò ń mọ̀ sí lójoojúmọ́ bí mo ṣe lè máa ṣiṣẹ́ mi síi, bí mo ṣe lè máa ṣe kó yá tí a sì mú orí mi wú. Bí mo ṣe máa ń tayọ láàrín àwọn ẹgbẹ́ mi nìyẹn, láàrin àwọn alábáàṣìṣẹ́pọ̀ mi nípa ìmúra mi, nípa ìsọ̀rọ̀ sí mi àti nípa ìṣe sí mi. Mi ò kí ń máa tó júbọ ọ̀rọ̀ ọlọ́rọ̀.

Èmi ò kí ń máa kọ ìròyìn níbi iṣẹ́. Iṣẹ́ akápò ibi iṣẹ́ ni láti kọ ìròyìn ohun tí ó ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ àti iṣẹ́ àwọn ọ̀gá. Aṣáájú mi ni láti mójútó àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní ilé iṣẹ́ náà. Ṣùgbọ́n iṣẹ́ akápò ilé iṣẹ́ gangan ni láti máa kọ ìròyìn. Iṣẹ́ tèmi ò gba kí a kọ ìròyìn níbi iṣẹ́. Ṣùgbọ́n mo máa fojú sílẹ̀ láti rí ohun kan tàbí kejì tí akápò tó bá sì gbàgbé láti kọ nǹkan tí ó ṣẹlẹ̀ sílẹ̀ tí ó bá bi mí mo lè sọ fún un.

Mo fẹ́ran oríṣiríṣi adùn nínú ice cream. Adùn oríṣiríṣi ló pọ̀, ṣùgbọ́n èyí tí mo fẹ́ran jù nínú gbogbo adùn ice cream ni adùn tí àgbọn. Nítorí mo fẹ́ran àgbọn, pàápàá jùlọ omi àgbọn. Tí n bá wá fẹ́ rí àgbọn náà kì í wá rín, kì í din, kì í wá jẹ́. Ṣùgbọ́n mo fẹ́ran adùn ice cream alágbon.

Ìbáṣepọ̀ tó dán mọ́ ló wà láàárín èmi àti olórí ìṣe mi. Nítorí wọ́n rí mi bíi afíjù ọmọ, èyí tí kò kórira ohunkóhun, èyí tí kò sì tí ń ṣe ìmẹ́lẹ́, tí kò pẹ́ dé lé iṣẹ́, tí kò sì kí ń máa fi àkókò rẹ̀ ṣòfò. Èmi ò kí ń sí nínú àwọn tó ń tojọ́ wewe lórí ile iṣẹ́. Èmi jáfáfá, mo sì mọ ohun tó yẹ kí ń ṣe lásìkò tó yẹ kí ń ṣe. Èyí ló fà á tí ọ̀gá ilé iṣẹ́ mi fi máa ń gbóríyìn fún mi ní gbogbo ìgbà.

Ìbéèrè yìí ó máa ṣòro láti dáhùn nítorí mi ò tí ka iye ìgbà tí mo máa ń wojú àwòrán lójoojúmọ́. Ó pọ̀ tó jẹ́ pé bí mo rí nígbà méje, nígbà mẹ́sàn-an, nígbà ọgọ́ta, nígbà ọ̀ọ́dúnrín, nígbà kọ́kànlá, kò séye ìgbà tí emi ò kí ń wojú àwòrán. Gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa wojú àwòrán bí mo bá ṣe rí.

Data tí mo ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó pọ̀ o, kí n máa pàrọ̀. Ó máa tó data láàárín ọjọ́ mẹ́ta, mẹ́ta. Óun ni mo máa ń ṣe data ogún, gíga ogún, òun ni mo máa ń ṣe láàárín ọjọ́ mẹ́ta, mẹ́ta. Ọjọ́ mẹ́ta, mẹ́ta nínú ọ̀sẹ̀ kí ẹ ti mọ iye data tí mo ti ṣe. Òhun ló fà á tí mo fi sọ pé data tí mò ń ṣe lọ́sẹ̀ ó pọ̀

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ, eré ìdárayá tí mo fẹ́ràn pọ̀, mo fẹ́ràn eré ìdárayá eré orí ìtàgé, mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, mo fẹ́ràn eré ìdárayá bojú bojú, mo fẹ́ràn eré ìdárayá kíni ọkọ ó ṣe, mo fẹ́ràn eré ìdárayá amóhùnmáwòrán mi, mo fẹ́ràn eré ìdárayá kí n máa pòṣe, kí n máa rẹ́rìn mú ṣẹ́ sí ìyá mi, mo fẹ́ràn eré ìdárayá oríṣìíríṣìí. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù lọ, òun ni eré ìdárayá orí ìtàgé.

Tí wọ́n bá ṣe iṣẹ́ gidi, èmi lè fún wọn ní owó àfikún ní oṣù mẹ́fà mẹ́fà, ìyẹn túmọ̀ sí ẹẹ̀mẹ́jì nínú ọdún kan. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe iṣẹ́ tí ò wuni lórí, èmi máa ń yọ nínú owó oṣù wọn tí mi ò sì ní fara ya rárá. Àwọn náà o sì kì n fara ya, nítorí mi ò kì n dédé yọnnu owó oṣù wọn láì kí n ṣe pé ó nídìí. Ṣùgbọ́n tí wọ́n bá wúwa tó mọ orí ya, inú dídùn tí ó mọ orí ya, mo máa ń ṣe àfikún owó iṣẹ́ wọn. Àbí tí ìgboro tí òhun bá le àbí tí ò ṣòwò ní ìgboro rárá tó dàbí pé ọrọ̀ ajé ó fẹ́ lulẹ̀, mo máa ń ṣàánú fún wọn nítorí mo mọ̀ pé kò o lè láti tọ́jú ẹbí, mo máa ṣàfikún fún owó wọn.

Eyín, ìgbà méjì ni mo máa ń fọ eyín lójúmọ́. Mo máa fọ eyín ní òwúrọ̀ kí n tó bọ́ síta láti lọ ṣiṣẹ́ mi. Mo máa fọ eyín nígbà tí mo bá jẹ oúnjẹ alẹ́ tán. Nítorí dókítà mi fi yemi wípé tí o bá fọ eyín ní ojúmọ́ lẹ́ẹ̀mejì lójúmọ́, o ò lè ní kòkòrò jobi jobi nínú eyín rẹ o sì ní ìdí láti yọ eyín mọ́. Nítorí eyín fífọ̀, ó máa ń pa gbogbo àwọn kòkòrò búburú níléè rẹ̀ kórè.

Ọjà tuntun yóò jáde ní oṣù kẹta nínú ọdún yìí. Nítorí mo ṣì ní àwọn ọjà sílẹ̀ èyí tí mo ṣe sílẹ̀, ìyẹn kò sì tíì tán. Àwọn oníbàárà mi ń mu díẹ̀díẹ̀ ni. Tó bá di oṣù kẹ́ta, mo máa gbé ọjà tuntun síta bí wọ́n bá ti ṣe ra eléyìí tán àbí tí ó bá kù díẹ̀ kí n ta ọjà yìí tán. Mo máa gbé ọjà tuntun síta.

Mo ní ètò ààbò kọ̀ǹpútà torí mi ò fẹ́ yẹ kí àwọn gbéwiri, àwọn alọ kólóhun kígbe, àwọn olè, àwọn fèrèǹjẹ́ ọ̀kẹ́rẹ́, mi ò fẹ́ ẹ kí wọ́n jí kọ̀ǹpútà mi lọ. Òhun ni mo fi ní ètò ààbò lórí kọ̀ǹpútà mi. Èyí tí ó ń dáàbò bo kọ̀ǹpútà mi ní gbogbo ìgbà, òhun ni ó fà á.

Èmi máa ń wọ ìbọ̀wọ́ ṣùgbọ́n kò kì í ṣe ní gbogbo ìgbà. Èmi máa ń lo ìbọ̀wọ́ nígbà tí òtútù to bá pọ̀ tí a fẹ́rẹ ń fẹ́. Èyí àwọn òtútù tó máa ń tani lọ́wọ́, tó máa ń mọ́wọ́ ènìyàn gbọ̀n pìpìpì. Mo máa ń wọ ìbọ̀wọ́ sí ọwọ́ mi kí òtútù kó má ba kó wọnú ara mi. Mo máa ń wọ ìbọ̀wọ́ tí n bá mọ̀ wípé mo fẹ́ ṣe iṣẹ́ ìdọ̀tí tí mi ò sì fẹ́ kí ó ba ekaná mi jẹ́. Mo máa ń wọ ìbọ̀wọ́ tí bá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ǹkan olóró tí ó gbóná jù lọ.

Bẹ́ẹ̀ni o, èmi fẹ́ràn oúnjẹ tó ní ata. Ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni. Oúnjẹ tó ní ata tí màá bù sẹnu, tójú mí ajáde fún omi, gbukẹ̀! Mo fẹ́ràn oúnjẹ tó ní ata, pàápàá jùlọ ata díndín, èyí tí a fi rú àti edé díndín. Mo fẹ́ràn ata díndín, mo fẹ́ràn ọbẹ̀ tó ní ata, mo sì fẹ́ràn oúnjẹ tó ní ata.

Èmi ò fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Wíwo ìràwọ̀ kò ń ṣe ohun tí mo fẹ́ràn sì, nítorí ẹnìkan kò lè sọ fún ẹnìkan wípé ohun tí Olódùmarè gbéra ni. Eledùmarè nìkan ló lè sọ ohun tí ó fi àṣẹda da Òun lèmi ò fi fẹ́ràn wíwo ìràwọ̀. Wíwo ìràwọ̀ kò ń ṣe ǹkan titẹ mi. Èmi á béèrè lọ́wọ́ eledua ohun tí ó fẹ́ kí ń ṣe èmi ò kí ń wo ìràwọ̀.

Mo máa ń pàrọ̀ ọkàn mi nípa kí n gbó ounkouj tó bá dà mí lọ́kàn rú, kí n gbé kúrò. Mo máa ń pàrọ̀ ọkàn mi bíi pé kí èmi àti àwọn ọ̀rẹ́ mi, ka gbá fẹ́ jáde lọ sí oríta, ká ṣeré bó ṣe wù wá, ká mú ẹlẹ́rìndòdò èyí tó máa ń mú inú wa dùn, ká sọ̀rọ̀ àìtàn èyí tó máa ń mú wa rẹ́rìn múkẹ́, múkẹ́, múkẹ́ ní gbogbo ìgbà. Mo fẹ́ràn kí n máa pàrọ̀ ọkàn mi láìlo ohun kankan tó máa rú mi nínú. Mo fẹ́ràn ọkàn mi. Mo máa ń pàrọ̀ ọkàn mi nípa kí n gbé lé fàájì lọ, kí n lọ lé fàájì, kó fún mi l'ẹja ọsàn, kí n bú jẹ.

Bí iṣẹ́ bá yá, màá dé ní àkókò. Bí iṣẹ́ ò bá yá, màá di amọ́ tí ó ń dé dorudoru Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò fẹ́ràn kí máa fi oru wọlé. Mo máa ń dé ní àkókò nítorí ọmọ abínilére kan kò kí ń rìnde ooru. Èmi fẹ́ràn kí n dé ní kíákíá, kí n lọ síbi iṣẹ́, kí n fi ojúmọ̀ọ̀mọ̀ wọlé. Ojúmọ̀ọ̀mọ̀ tí mò ń sọ yii ni bí aago mẹ́fà ìrọ̀lẹ́ kì n wọlé. Kí n pèsè oúnjẹ alẹ́ mi, kí n wẹ̀, kí sì pa itán alọ pẹ̀lú àwọn ẹni fẹ́ mi níta.

Ìdojúkọ kankan ò sí níbi iṣẹ́ tèmi o, ṣùgbọ́n àfi ọmọ tí ó ṣe ìwà ìbàjẹ́ sí mi. Ọmọ yìí, ọmọ ààfin ni, ààfin ni ọmọ náà. Òun ni ó fàá, ó ń gbéraga sí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Òun nìkan ni ìdojúkọ tí mo ní níbi iṣẹ́. Yàtọ̀ sí òun, kò sí ìdojúkọ kankan nítorí mo ti mọ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ mi ní kíákíá àti ní dáadáa.

Kí ni ọkọ̀ òfurufú nígbà tí o bá jókòó sí etí fèrèsé? Èmi fẹ́ràn kí n jókòó ní ilẹ̀ fèrèsé ní ọkọ̀ ojú òfurufú. Kódà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo fẹ́ràn kí n jókòó sí etí fèrèsé. Nítorí tó bá jókòó sí etí fèrèsé, ìgbà ẹni wà á rí oríṣìíríṣìí àwòrán, wà á rí oríṣìíríṣìí tó ń lọ. Pápá jù lọ nínú òfurufú, wà á rí òfurufú náà, wà á rí bó ṣe rẹwà tó tó bá jókòó sí ojú fèrèsé. Wà á rí oríṣìíríṣìí nǹkan, wà á rí bí ẹyẹ ṣe ń fò, wà á rí bí ó ṣe ń wọnú òfurufú tó se ń jáde.

Kódà mo fee lè sọ pé nínú ọgbọ́n íméèlì tí mò ń gbà ní ọ̀sẹ̀, íméèlì àìwúlò ó jẹ́ méje nínú wọn, ó sì máa ń dánubí mi. Mo má ń gbà wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo má ń gba íméèlì àìwúlò, èyí tí ó má ń jẹ́ kí mo máa fi ń gba àkókò mi láti parẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Íméèlì àìwúlò ló pọ̀jù àtàwọn tí o fẹ́ àtàwọn èyí tí o fẹ́, wọ́n máa kojọ fún ẹ ni. Mi ò fẹ́ràn íméèlì àìwúlò ṣùgbọ́n mo má ń gbà lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń fi ẹ̀rín, inú dídùn, ọ̀yàyà, ìwúrí, ìtẹríba ni mo máa ń fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ bíi kí máa lo ẹ, ẹ, ẹ. Mi ò kì í lo o fún àwọn oníbàárà mi nítorí mo pọ́n wọn lé. Nítorí ti wọn, òun ni mo fi ń jẹ tí mo fi ń mu. Àwọn oníbàárà mi wọ́n sì nífẹ̀ẹ́ mi nítorí mo ní ìtẹríba. Ìtẹríba àti fọkànbalẹ̀, arabibalẹ̀, òun ni mo fi máa ń bá àwọn oníbàárà tèmi sọ̀rọ̀.

Mo máa ń ṣe ìpè fídíò tí mo bá ti ṣe data mi tán lórí Íńtánẹ́ẹ̀tì. Ìpè fídíò pẹ̀lú àwọn olólùfẹ́ mi, àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi, àbí oníbàárà èyí tí ó ń wò pé bóyá òótọ́ ni mo jẹ́ àbí mi ò n ṣẹ ni òótọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Tó bá ń wò pé òun fẹ́ wò bóyá òótọ́ mo kúnjú wọn, ó lè sọ pé kó ouń pè mí lórí fídíò, màá sì gbé. Mo máa ń ṣe ìpè fídíò nígbà tí ó bá yẹ́ kí n ṣe. Pápá jùlọ tí bá fẹ́ ṣe ọ̀rọ̀ òfófó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń ṣe ìpè fídíò.

Ìrọ̀rí mẹ́rin, òhun ni mo máa ń lò. Ìrọ̀rí mẹ́rin nítorí òwú, ìrọ̀rí olówú, òhun ni mò ń lò. Tí m bá ní pé kí n lo ìrọ̀rí kan, kò kí máa n dúró dáadáa, ó ti máa pẹlẹbẹ. Òhun ni mo fi máa ń lo ìrọ̀rí mẹ́rin. Máa lo méjì fún orí, màá lo ẹyọ kan fún ẹ̀yìn, màá lo ẹyọ kan fún ẹsẹ̀. Nígbà mìíràn, màá lo méjì fún orí, màá lo ẹyọ kan fún ẹsẹ̀, màá kámọ́ ìrọ̀rí kan. Òhun mo fi máa ń lo ìrọ̀rí mẹ́rin.

Obìnrin ni mí, mi ò kí ń ṣe eré gẹ́le tó kí máa gun kẹ̀kẹ́. Adé ló ń ṣe eré gẹ́le, ni Adé fi ń gun kẹ̀kẹ́ níbi tí bàbá ẹlẹ́yin jókòó sí. Èmi ò mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́, èmi ò kí ń gun kẹ̀kẹ́, èmi ò ní kẹ̀kẹ́. Nítorí mo má ń bẹ̀rù púpọ̀, mi ò fẹ́ ṣubú lórí kẹ̀kẹ́. Òun lè mi ṣí sá fún àsìkò láti kọ́ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Kódà kò sí ẹni kankan nínú ìdílé mi tó ń gun kẹ̀kẹ́. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni gbogbo wa ń gùn, a mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́.

Bátìrì fóònù mi kò kí n dúró pẹ́ púpọ̀ nítorí wípé ó ti pẹ́ tí mo ti ń lo fóònù náà, bátìrì rẹ̀ náà dẹ́tì irun lé. Bátìrì fóònù mi kò n dúró púpọ̀ nítorí wípé mo máa ń tẹ fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èyí tí mo fi ń gbọ́ orin, tí mo fi ń ṣe oríṣiríṣi. Nígbà mìíràn, màá tún fi wo eré àfẹsẹ̀gbá lórí Spotify àti gbé oríṣiríṣi ibi.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi ní ìgbàkúgbà tí bá wípé ọkàn mi tí ń pòruru. Ó dá latí máa ṣe ìsọdọ̀tun ọkàn, nítorí wípé àìde yí ọkàn padà ni àìde mọ inú rò. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi ní òrekorè láti rí i pé mo ṣọra mi lọ́tun, mo sì wà ní àlàáfíà.

Rárá, ó ti, mi ò tíì lé ẹnikẹni kúrò ní ibi iṣẹ́ rí. Èmi ò kí ń máa ṣe ìdánidúró lẹ́nu iṣẹ́ fún ẹnikẹni. Kàkà tí mo máa fi lé ẹ kúrò níbi iṣẹ́, èmi á tọ ẹ sí ọ̀nà bí wà ṣe máa ṣiṣẹ́. Tí bá wá rí wípé o ò ṣe dáadáa ní ipò tí o wà, mo lè wá ẹlòmíràn nínú ibi iṣẹ́ náà tó mọ ipò ibi tí o wà, tó mọ ṣe dáadáa. Màá sì gbé ẹni yẹn lọ sí ipò ibi tí ẹni yẹn wà. Dígbà tí wà á fi kọ́ bó n ṣe ń wùwà nínú ipò tí o wà bí èmi ṣe máa ń wù wà tẹ mi níyẹn.

Ètò ìparí ọ̀sẹ̀ ni kí ẹ̀mi ko àwọn aṣọ tí mo ti wọ̀ láàárín ọ̀sẹ̀, kí n ko si ta ilé, kí n fọ́, kí n lọ, kí n sa, kí n to sínú kọ́bọ́ọ̀dù, kí n jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kí a délé, kí n to inú ilé mi, kí n sùn, kí n lọ si oyà ọjà, kí n se ọbẹ̀ tó da, kí n gbádùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Níbi tí ayé dè yìí, èmi ò léèrò pé ó ní ẹnikẹ́ni tí ò kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Èyí tí ó mú ìbáṣọ̀rọ̀ láárín ẹbí, láárín ibi ilé iṣẹ́, láárín oníbàárà, láàrín ọ̀rẹ́, èyí tó bu dánmọ́rán, èmi máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè.

Gẹ́gẹ́ bí obìnrin rere àti pé gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n kọ́, tí ó gbé ẹ̀kọ́, tí ó tutù ra ẹ̀kọ́. Mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ. Kò sí irú oúnjẹ náà tí sì mi ò lè sè. Mo ń ṣe oúnjẹ abínibí, mo ń ṣe oúnjẹ òyìnbó, mo lè gún iyán, mo lè ro ọkà, mo lè tẹ ẹ̀bà, mo lè se omi ọbẹ̀, mo lè ṣe ewédú, mo lè ṣe gbẹ̀gìrì, mo sì mọ àbùlà ń pèsè. Kódà kó ṣe ègúsí, ẹlẹ́mi méje tàbí mọ́ímọ́í, gbogbo ẹni mo mọ̀ ọ́n ṣe. Mo lè dín àkàrà, mo lè po ògì. Kò sí irú oúnjẹ náà tí èmi ò mọ sí sè.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kikọrin, mo sì fẹ́ràn láti máa kọrin. Èmi gangan ni wọ́n ń pè ní "alóyin lóhun". Àwọn ọ̀rẹ́ mi àti àwọn alábàgbé mi ní wọ́n máa ń sọ fún mi wípé iṣẹ́ orin ló jẹ́ kí màá ṣe nítorí bí mo ṣe ń kọrin síí. Mò ń kọrin, tí bá sì ń kọrin, inú àwọn ènìyàn máa dùn. Orin jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti kọ nígbàkúgbà tí bá dáwà, àbí tí bá wà láàárín àwọn èèyàn tí mo fẹ́ dá wọn nínú dùn.

Òrún ọ̀sán mi, mi ò kí ń sùn ní ọ̀sán nínú ọ̀sẹ̀. Ṣùgbọ́n ní ìparí ọ̀sẹ̀, mo lè sùn ní ọ̀sán nígbà mìíràn. Tí bá fọ aṣọ tán tí ó bá rẹ mí, mo lè sùn. Ṣùgbọ́n láti ọjọ́ Ajé títí dé ìparí ọ̀sẹ̀, mi ò kí ń sùn lẹ́nu iṣẹ́. Nítorí àsìkò iṣẹ́ wà, àsìkò ọ̀rùn wà, àsìkò eré wà. Èèyàn gbọdọ̀ máa fi àsìkò iṣẹ́ máa fi sùn. Kò dáa rárá. Ohun ló fà á tí mi ò kí ń fi sùn lọ́sàn-án.

Ìṣègùn òde sèyí tí o sọ bí bí yìí kò yé mi. Tóbá lè láyé mi kí n mọ orúkọ tí ò ń sọ. Royal Marieèsì láti fi fún ọ. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí kòyémi nkan tí o kọ síbẹ̀ yì. Èwo ni ìṣègùn òde?

Èmi ò kín ṣe yoga. Mo ti ṣee ri nígbà kan rí nígbà sẹ́yìn. Mo ṣe léraléra fún bí oṣù mẹ́ta. Ṣùgbọ́n báyìí iṣẹ́ àṣeré pa kí n sún mọ́ àwọn ọ̀rẹ́ mi. Ó ti mọ́ mi lára ju kí n máa fi àkókò mi ṣe yoga. Ó ti pẹ́ tí mo ti ṣe yoga. Kódà ó ti wá dé ọdún mẹ́fa. Ó ti pẹ́ tí mo ti ṣe yoga. Ẹni yoga mi, mo ti ta lọ́rẹẹ́, mo ti fi ta àwọn ènìyàn lọ́rẹẹ́.

Ó ti ọ̀, mi ò ní ìrora tí bá ń sọ̀ro láàárín àwọn ènìyàn mó. Ó ti ṣe mí rí ṣùgbọ́n kò ṣe mí mo. Mo ti gba ìgboyà láti dúró níwájú àwọn ènìyàn, kí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ bí ó tiẹ̀ má padà bí wọ́n nínú àbí kò ní bí wọ́n nínú. Wọ́n á kọ́kọ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ. Mo ní ìgboyà gidi láti dúró níwájú àwọn ènìyàn láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Èmi ti sọ̀rọ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga mi rí èyí tí ogorùn ń bẹ nínú rẹ̀

Ìbéèrè yìí kò yé mi ní tààrà. Ṣé ò ń bèèrè pé ṣé mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Àbí ó bèèrè ṣé mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí, tó bá jẹ́ òhun ni o fẹ́ mọ̀. Mo ti fún yàn ní ẹ̀jẹ̀ rí tí mo ti ṣe ẹ̀jẹ̀ rí. Mo sì ti fúnni ní ẹ̀jẹ̀ rí náà.

Èmi gangan ni ẹlẹ́ri eyẹ̀. Yàtọ̀ sí àlọ́, bó ti ẹ ṣe ìtàn, bó ṣe eré orí ìtàgé, bó sì ṣe eré orí Íńtánẹ́ẹ̀tì, èyíkéyìí tí ó bá jẹ́ nínú rẹ̀, tí ó bá ṣàti pànilẹ́rìn, òun ni mo máa ń nífẹ́ sí. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rín.

Gẹ́gẹ́ bí ọmọ pupa tí mo jẹ́, mo máa ń lo ìpara sára mi. Kódà kí òun kí ó máa yọ iná, mo máa sì lo ìpara sí ara mi. Nítorí ọmọ pupa tí ò bá lo ìpara sí ara rẹ̀, ṣé ni ó máa dúdú tó máa sì dànù. Ṣùgbọ́n tó bá ń lo ìpara, ó máa ma dán, ó máa ma funfun síi. Pupa rẹ̀ a sì máa wu yàn, ara mi a máa jọ̀lọ̀. Òun ló fàá nídi èyí tí mo fi máa ń lo ìpara sára mi. Oríṣiríṣi ìpara ló wà. Ìpara ènìyàn dúdú, ìpara ènìyàn pupa. Ìpara ènìyàn dúdú, èmi ò kí ń lo ìyẹn. Ìpara ènìyàn pupa, òun ni mo yàn láàyò tí mo máa ń lò. Mo máa para. Kódà tó bá rí ara mi, ṣé ló ń dán tó ń dán, tó ń wú ènìyàn ní gbogbo ìgbà. Mo fẹ́ràn kí a máa lo ìpara sí ara mi. Èmi ò fi ìpara ṣeré.

Èmi ò nífẹ̀ẹ́ kí àwọn ènìyàn máa yìn mí nítorí mo ní ìgbàgbọ́ wípé èmi kọ́ ni mò ń ṣe, Ọlọ́run ni ó ń gba iṣẹ́ mi ṣe fún mi. Òun ló ń sọ mí dẹní ńlá ní àwùjọ, òun nìkan dẹ̀ ni ó tó láti fi ìyìn fún ní gbogbo ìgbà. Ènìyàn kénìyàn kò yẹ kó máa yin ẹlòmíràn ju kó yin Ọlọ́run. Èmi ò mọ́ ní mo máa ń gba ìyìn. Nítorí tó bá ti sọ fún mi, màá ní pé kó fi ọpẹ́ fún Ọlọ́run rẹ̀, nítorí òun ló ṣe fún ọ, ènìyàn kọ́ ló ṣe fún ọ. Nítorí tí ó bá fi agbára fún ọ, kò sí ohun tí o lè ṣe. Báwo ni o ṣe máa ń gba ìyìn? Mo máa ń gba ìyìn nípa Ọlọ́run. Ọlọ́run ni ọba ìlẹ̀ ẹsan, òun ni ó máa ń sọ ẹ̀san rere fún ni, òun ló sì máa ń ṣe èyí tí ó da fún ènìyàn. Bí èmi ṣe máa ń gba ìyìn mi yẹn, mi ò ń gba ìyìn lọ́wọ́ ẹnikẹ́ni. Ọlọ́run nìkan ló lè gbo orí ìyìn fún eyan tinu ẹ dá sì máa dùn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Tàbí ṣé o máa ń jẹun ní ojúde tàbí ṣé o máa ń jẹun nínú ọkọ̀? Èmi máa ń jẹun nínú ọkọ̀ nígbà mìíràn, ṣùgbọ́n kò ju bí ẹ̀mẹ́fà sí ẹ̀mẹ́wá lọ tí mo ti jẹun nínú ọkọ̀. Ní pàápàá jùlọ, nínú ọdún tó kọjá, mi ò jẹun nínú ọkọ̀ rárá àti rárá. Màá ya jẹun lórí tábìlì mi nínú ilé mi, tàbí kí n jẹun lórí tábìlì mi nínú ibi iṣẹ́ mi, tàbí kí n jẹun lórí tábìlì ilé oúnjẹ náà. Èmi ò fi tárátárá máa ń jẹun nínú ọkọ̀ nígbà gbogbo. Níwọ̀n gba ìgbà díẹ̀díẹ̀, òun ló máa rí mi kí n jẹun nínú ọkọ̀. Nígbà mìíràn, mo lè sọ wí pé mo fẹ́ jẹun níta, ti afẹ́fẹ́ yóò sì máa fẹ́ sí mi lára.

Kò sí ohun tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́. Kò sí ohun kankan tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́. Mo fẹ́ràn iṣẹ́ mi. Kò sí ìtara, kò sí wàhálà, kò sí dààmú níbi iṣẹ́ mi. Kò sí ohun kankan tó ń fún mi ní ìtara níbi iṣẹ́. Òhun ni mo fi fẹ́ràn ibi iṣẹ́ mi lọ́pọ̀lọpọ̀. O ṣe? Toyin. Kò sí ohun tó ń fún mi ní ìtara níbi iṣẹ́. Iṣẹ́ mi ni iṣẹ́ mi.

Iṣẹ́ àkànṣe bí mo ti ṣe máa ń ṣètò ẹ̀. Gbgbo nǹkan mi ni mo ti fẹ́ràn láti máa ṣètò síwájú ọjọ́ náà kí má ba rogun jìníjìní ibi iṣẹ́. Ogun jìníjìní ibi iṣẹ́ ò dá, ohun mo fi máa ń ṣètò gbogbo àkànṣe iṣẹ́ mi sílẹ̀ ṣáájú ọjọ́ náà. Tí n bá ti gbé ohun tó yẹ kí n gbé sí òkè, mà á gbé sí òkè, ohun ìsàlẹ̀ mà á gbé sí ìsàlẹ̀. Mi ò fẹ́ wà lára rárá.

Emi ò kí ń máa n lọ sí ibi orin o. Èmi máa ń kọrin mi nínú lé mi ni. Mo sì máa ń kọrin mi ní ìta tàbí nínú ìjọ tàbí ní inú àgbàlá mi tàbí nínú ìyẹ̀wu mi. Mi ò ní pàtó wipé mò ń lọ sí ilé orin àbí mò ń lọ sí ibo láti lọ kọrin. Èmi ò ń ṣe akọrin ìta. Iṣẹ́ tèmi ò kí ń ṣe akọrin ìta.

A! Ìbéèrè yìí, ó kù díẹ̀ káàtò. Ṣùgbọ́n máa dá ẹ lóhùn. Mo mọ̀ bí a ti ń wẹ̀. Máa dàgbà tó eléyi, mí ò ní wá mọ̀ bí a ṣe ń wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀. O ò ní fi kọ̀nkọ̀n gbo ojú. Tó bá fi kọ̀nkọ̀n bo ojú, gbogbo àwọn kòkòrò yàmáyàmá yẹn ni ó máa yọ sí ẹ lójú. Tó bá ti mú ọwọ́ rẹ tó fi ọṣẹ tí o fi fọ ojú, wà wá mú kọ̀nkọ̀n, wà wá fi ọṣẹ síi, wà wá gbe sí ara, wà wá já ara ẹni kọ̀nkọ̀n, wà á bóra ẹ tónítóní. Tó bá ti wẹ̀ tán, wà wá bomi sára, wà á san ọṣẹ kúrò ní ara ẹ. Wà wá mú aṣọ, wà wá fi nu omi ara rẹ dànù kó lè gbẹ. Wà á sì wọ̀ṣọ̀ rẹ, wà á múra, wà á kun jú, wà á kùnte, wà á bọ́ sí òde, wà á jáde lọ.

Mo sì lọ sí ọjà ní òwúrọ̀ yìí. Nígbà tí mo lọ ra ìlú ọbẹ̀, mo ra ata, mo ra ṣọ̀ǹbọ̀, mo ra tàtàsé, mo ra àlùbọ́sà, mo sì ra ẹja pẹ̀lú ìlú ẹran. Èyí tí mo lò, tí mo fi se ọbẹ̀ alara mbara mi, tí mo sì ṣe ìrẹsì àti ẹ̀wà sí, tí mo jẹ, tí mo tọ́nu lá. Gbogbo àwọn ọ̀rẹ́ mi ni wọ́n sọ pé ọbẹ̀ mi já ṣánṣán. Kódà gbogbo ìparí ọ̀sẹ̀ òní ni máa ń gbọ̀nà ọjà lọ.

Mo fẹ́ràn àkókò ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì, mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn àkókò ọdún. Ọdún ọjọ́ ìbí Jésù èyí tí a mọ̀ sí Kérésìmesì, tí a máa pa adìẹ, tí à gúnyán, tí à fi lè pọtí, tí à fi ọ̀nà róka. Èyí ni mo fi fẹ́ràn rẹ̀ tí gbogbo ẹbí tí wọ́n á jọ kó ju síbi kan à sọ̀rọ̀ ayọ̀.

Oúnjẹ tó fẹ́lẹ́ tí kò kín ṣe òkèlè, òhun ni mo sábà máa ń jẹ ní òwúrọ̀. Oúnjẹ bí i ògì, kí n po ògì l'òwúrò, kí n fi mílíkì kí fi mú, tàbí oúnjẹ bí i kí n jẹ àkàrà àbí oúnjẹ bí i oúnjẹ kí n jẹ búrẹ́dì. Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní òwúrọ̀ nìyẹn. Oúnjẹ tó fẹ́rẹ̀ẹ́ tí màá le fi dá ara mi gbé. Nígbà mìíràn, mo máa ń se ìrẹsì náà, àbí kí n dín dòdò àti ẹyin.

Moma pa owó pamọ́ sí ilé ìfowópamọ́. Ẹni bá fi ọwọ́ mẹ́mewà jẹun lásìkò yìí, ó máa tẹ́tán ni. Ìyẹn gbudọ̀ máa fi ọwọ́ mẹ́mewàá jẹun. Tó bá ti pa owó rẹ̀, kó mú èyí tí o fẹ́ fi ṣe àwọn ohun mìíràn, kó yà sọ́tọ̀. Èyí tí o fẹ́ fi rajà mìíràn sí orí igbá, yà sí ọ̀tọ̀. Èyí tí o fẹ́ fi pamọ́ náà, yà á sí ọ̀tọ̀. Kó má ba fi ọwọ́ mẹ́mewàá jẹun. Ìgbà mìíràn, mo lè fi owó pamọ́ fún ọdún kan tí àwọn ilé ìfowópamọ́ ti won asì máa fi ìlẹ́ sí nígbàkigbà tí mo bá fẹ́ gbà á. Òhun ni èmi fi fẹ́ràn kí n máa fi owó pamọ́.

Nígbà tí mo bá ń sùn, mo lè fi aṣọ búra tó bá jẹ́ ní àsìkò òtútù kí òtútù kó má bà pa mí jù. Ṣùgbọ́n ní àsìkò ooru, èmi ò kí ń máa ń fi aṣọ búra. Mi ò kí ń lo aṣọ ìbúra nítorí wípé ooru náà ti máa pọ̀ jù. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí báyìí, orí ìbùsùn ni mo wà, ṣùgbọ́n mi ò lo aṣọ ìbúra nítorí wípé ooru pọ̀ tó wà. Àsìkò ooru, wà á fẹ́ búra ńlẹ̀ kí a tẹ́gùn, a fẹ́ fẹ́ gidi kó fẹ́ wọlé kó fẹ́ ṣẹ lára. Ṣùgbọ́n àsìkò òtútù, wà á fẹ́ búra kí a tẹ́gùn má bà á kó ṣẹ láya kó má bà á ní káta.

Orin àlùjọ ni mo fẹ́ràn jù nítorí àlùjọ dùn láti gbọ́. Orin àlùjọ ni mo fẹ́ràn jù. Nígbà mìíràn, má máa fẹ́ràn láti jọ sí orin afro jujù ṣùgbọ́n orin àlùjọ ni mo fẹ́ràn jù, ọjà rẹ.

Ẹ̀mí ò kí má lọ sí ilé ìkàwé mó nítorí mo ti ṣetán ilé ìwé gíga ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀gbọ́n mi mo máa kó wọn lọ sí ilé ìkàwé. Ìkẹ́yìn tí mo si kó wọn lọ ni ọjọ́ kẹfà nínú oṣù kọkànlá ní ọdún tó kọjá. Nígbà náà ni wọ́n ti parí ilé ìwé fún àsìkò náà tí wọ́n sì sọ wípé kí wọn lọlé, kí won lọ bá ìyá wọn àti olólùfẹ́ wọn, kí won lọ fi ṣeré ọdún Kérésìmesì. Àsìkò yìí ni mo ti lọ sí ilé ìwé kẹ́yìn ṣùgbọ́n kì í ṣe wípé mo lọ kẹ́kọ̀ọ́ níbẹ̀.

Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ, ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yíì, ó wá dàbí pé mo ti fẹ́ràn ẹ̀fọ́ ebolò. Ẹ̀fọ́ ebolò tí wọ́n gún iyán tó funfun lẹ́lẹ́, iyán tí ó ń jẹ ọba nínú oúnjẹ sí. Ẹ̀fọ́ ebolò èyí tí wọ́n fi ẹ̀gúsí fẹ́rẹ́fẹ́ sí ojú ẹ. Ẹ̀fọ́ náà tí mo fẹ́ràn jù ni ìyẹn.

Rárá, mi ò kí ń má pa ohun ọ̀ṣọ́ sára. Tó bá lè ṣàlàyé ohun tí o fẹ́ kí o mu bẹ̀rẹ̀ nípa rẹ̀, mo lè sọ fún ẹ. Ṣùgbọ́n mi ò kí ń má pa ohun ọ̀ṣọ́ sára. Pípa ohun ọ̀ṣọ́ sára jẹ́ ohun tí kò dára tí ó bá ti pọ̀jù lára kò dáa. Nítorí dókítà mi ló sọ bẹ́ẹ̀ fún mi.

Tí ó bá ti di aago kọ̀kọ́ là, tàbí aago méjìlà, wọn á ti wà lójú mi má fẹ́ sùn. Tí bá sì ti bọ́ sórí ibùsùn mi, kó tó di aago kọ̀kọ́ là àbí méjìlà, nígbà tí bá ti wẹ̀, kò sí ìgbà tí mi ò le sùn. Ṣé ni mo máa ń sùn bí ọmọdé lọ fún wọn fún, tí má sì máa hán wọn pẹ̀lú. Nítorí mo gbádùn wọ́n ni.